Èmi ọmọ ìlú tí mo jẹ́, ọmọ Ọ̀yọ́ ni mí o. Ọ̀yọ́ nìíran mi, Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ. Èmi ọ̀yọ́ ojú pakẹ̀rẹ̀, ojú pàṣẹ kẹ̀rẹ̀, má dẹ ọmọ àti bà. Ọmọ Ọ̀yọ́ alàfin ni mí. Ìlú yen si je ìlú to je pe oun ni o gbe isedale, paapaa jùlọ ìtàn ìgbésí aye, idaale yorùbá. So Yorùbá sì ni èdè tí mo, èdè mi, torí pé mo jẹ́ ọmọ Ọ̀yọ́. Ọ̀yọ́ ní ó jẹ́ ìpínlẹ̀ orísun ọ̀pọ̀lọpọ̀ èdè Yorùbá. So Ọ̀yọ́ ṣì ń kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe. Àṣà pọ̀ ní ilẹ̀ wa, ìṣe náà pọ̀, àwọn àṣà oríṣìíríṣìí, ọ̀dọ̀ wa la ti rí àwọn oríṣìíríṣìí ọdún. Ìbílẹ̀ bí i Ṣàngó, Ọya, Ọbàtálá, Ògún, Ifá, àwọn nǹkan, àwọn ìṣe ìsẹ̀mbàyẹ̀ yẹn, ọ̀dọ̀ wa ló-- ìpínlẹ̀ rẹ̀ gbogbo rẹ̀, ọ̀dọ̀ wa ló pín sí. So mo fẹ́ràn ìlú mi púpọ̀ torí pé ó jẹ́ ìlú tí mo lè fi yẹ gan níbi gbogbo. Ó jẹ́ ìlú tó yẹ pé ó ń kún fún èdè, àṣà àti ìṣe gidi gan. So yóò je iwonba nkan ti mo le so nípa ìlú mi lọ́wọ́lọ́wọ́ bayi.

Ọ̀rọ̀ ìgbaniwọlé mi bí mo ṣe máa ń pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni mo máa ń fi sínú orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Oni àwọn ibí tí mo lè fi pamọ́ sí ńi bẹ̀ to je pẹ́ kó sẹ́ńi kan kan tó lè rí èmi nìkan ni mo lè rí nígbà tí mo bá, mo sì máa ń fi pamọ́ sí ìbi tá ń pè ní ẹ̀rọ méèlì. Méèlì yìí ni, àtọ̀kùn àgbáláyé káàkiri to jẹ pé àwọn tó ṣe é wọ́n jẹ́, a máa ń pè wọ́n ní Google. So mo máa ń fi sínú Google Gmail náà. Àwọn ibi tí mo máa ń fi sí majorly ni. Tí máa fi pamọ́ to jé pé tó bá di ọjo iwájú, to ba se pe mi ní gbàgbé gbogbo àkópamọ́ àti àkọsílẹ̀ tí mo fi sí kiní yẹn, tí mo fi sí, àpò afinkán pamọ́ sí ìmí yẹn. O máa ń rán mi lọwo gidigidi. Ó sì pè mí lọ́pọ̀lọpọ̀ ju pé kí n màá wa kó kíni lọ. Pépà káàkiri lọ.

Ògì jẹ́, ohun tí nílẹ̀ Yorùbá, ó jẹ́ ǹkan tí a fẹ́ràn púpọ̀ púpọ̀. Ògì, ògì àti ẹ̀kọ, ó jẹ́ nǹkan tí a fẹ́ràn. Ògì jẹ́, àgbà, wọ́n máa ń yọ́ nínú àgbàdo tàbí ọkà bàbà, wọ́n máa ń fi ṣe ògì nílẹ̀ Yorùbá. So wọ́n ó mú àgbàdo yẹn, wọ́n tó ti gbẹ, wọ́n ó ṣe, wọ́n pó si omi, wọ́n ó lọ, wọ́n je kò rọ, wọn wá lọ lọ́. Tó bá ti lọ, wọ́n ó ṣẹ, wọ́n ó ṣọ́ dógi. Nínú ògì yí náà ni wọ́n ti lè yọ ẹ̀kọ, ẹ̀kọ jíjẹ. Bí wọ́n ṣe ṣe òun ni pé wọ́n bá ti ògì, ẹ̀kọ ògì yìí, wọ́n gbé ká iná tí ó hó dáadáa, tó bá ti ṣe, ó jo ki dáadáa, wọ́n mú àwọn ewé, ọ l'awọn ewé pọnkọ táa máa ń lò, to máa fi ṣe wọ́n. Aṣọ ewé yẹn ni wọ́n ó fi se tí wọ́n fi pọn. So méjèèjì yen ó jẹ́ oúnjẹ táa máa ń kún dùn gan nílẹ̀ Yorùbá, pàápàá jù lọ láàárín àwọn àgbàlagbà. Pàápàá jùlọ àkára àti ekọ́, ó ṣe pàtàkì gan.

Mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn mi, pàápàá jùlọ. Lẹ́tà jẹ́ ọ̀nà tí à ń gbà láti fi èrò inú ẹni hàn, láti fi ohun tí èèyàn fẹ́ ṣe hàn, àbí nǹkan tí èèyàn fẹ́ kí èèyàn ṣe, pé èèyàn bá yàn ṣe fún èèyàn. Tí èèyàn máa ń fi sọwọ́ sí ẹlòmìíràn, bóyá lórí ẹrọ ayélujára ni o, bóyá nípa lẹ́tà kíkọ tọwọ́ tí a sọ sínú ilè ifi ìwé ránṣẹ́ tá a mu lọ bẹ ti wọn bá wá sọ síbi. So mo máa ń ṣe pọ̀, pàápàá jùlọ mo máa ń ṣe gan sí ìlú òyìnbó. Ṣùgbọ́n ní ayé ìgbà kan ohun ló tì ẹ wọ́pọ̀ jù, máa lọ sí ibi tí wọ́n ti ń fi ìwé ránṣẹ́ pamọ́ káàkiri gbogbo àgbáláyé. Tí i bá ti fi síbẹ̀, wọ́n o bá fi ṣíṣe so o jẹ́ nǹkan tó ṣe pàtàkì mo maa fi pamọ́.

Àti gbogbo to wa nínú ojo, òkéré tán mo máa n lo wákàtí mẹ́sàn láti fi sisé lójúmọ́. Yes wákàtí mẹ́sàn-án ni màá ń lò láti fi ṣẹ́ lójúmọ́, so torí tí mo bá ti lọ láti ago mẹ́jọ àárọ̀ odi ago mẹ́rin ìrọ̀lẹ́, kin to le sọ pé "bóyá, ẹm mo ṣíwọ, mo parí iṣẹ́ mi ọjọ́ yẹn". So tí mo bá sì ka dáadáa, láti ago mẹ́jọ sí ago mẹ́sàn-án, ó jẹ́ wákàtí mẹ́sàn-án. So ko ṣe jẹ́ ní àárọ̀ ago mẹ́jọ sí ago mẹ́rin tí mo fẹ́ sọ, ó jẹ́ wákàtí mẹ́sàn-án.

Àwọn ìlú orin ti ìbílẹ̀ wa ni ile yooba, a maa n lo nkankan, a maa n pe nkankan ni gangan, ìlú gangan. Ti a maa fi n lulu si orin. A máa ń pe nǹkan ní bàtá, ìlù bàtá náà wà, ẹni tó bá ti e mọ̀ ó dáadáa, yóò mọ fèsé ràjò tí yóò máa lọ sọ́tùnsótì tọ́ ma je kí orí eyan máa wú. Bẹ́ẹ̀ ni a máa ń lo sèkèrè, sèkèrè wà nínú ohun tí a máa ń lo. Bẹ́ẹ̀ ni a máa ń lo agogo, agogo wà nínú àwọn nǹkan ìsẹ̀mbáyé àti nǹkan ìbílẹ̀ tí a máa ń lo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Èmi ní tèmi tèmi o, èmi o sábà gé irun bẹ́yẹn ní gbogbo ìgbà, nítorí mo máa ń dá irun sí lọ́pọ̀lọ́pọ̀. So ìgbà tí mo máa ń gé irun mi like ó máa ń tó bí, ó máa ń tó bí ọ̀su mẹ́ta, mẹ́ta sí ara wọn. Kìntò gé irun. Nínú ọdún yìí ní sì ń bẹoya ẹ kan pére ní moti. Ẹemẹ́jì pere náà mo tì gé irun nínú ọdún yìí. Be mi ṣe máa ń ṣe tèmi ni yen. Oṣù mẹ́ta ó kéré tán oṣù mẹ́ta.

Mi òun fi kọ́kọ́rọ́ mi káàkiri bí ó ṣe wù mi anyhow. Màá máa, kọ́kọ́rọ́ mi kò lè mí lè ṣe kí màá mú dani ti n ba n jáde, ti m ba tun tilekun mi tan bayi, maa sọ sínú àpò ìgbé lewo mi tí màá gbé lóbi iṣẹ́ ni. Óòo, mi òun fi kọ́kọ́rọ́ mi jákùjáku káàkiri bí ó ṣe wù mí o. Màá ń mú un rìn káàkiri gbogbo ibi tí mo bá ń lọ ni. So kọ́kọ́rọ́ mi máa tẹ̀lé mi káàkiri gbogbo ibi tí m bá lọ ni. Mi òun fi sí anyhow, anywhere, anyhow.

Àwọn ohun ọ̀gbìn ní ilẹ̀ mi, a fẹ́ràn láti máa gbin páákí, ìta mọ sí ẹ̀gẹ́. A fẹ́ràn láti máa gbin, àgbàdo, àgbàdo a fẹ́ràn láti máa gbin. Bẹ́ẹ̀ sì la fẹ́ràn láti máa gbin iṣu. Èyí tò tí ẹ wá nù ipa témi tí emi máa ń gbin. Mo gbin ẹgẹ, mo de gbin àgbàdo méjèèjì kò sí yi tẹ́ n wa, ti mo sì gbin àwọn ewébẹ̀ bíi ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ ìgbàgbá, ẹ̀fọ́ ìbòlò. Mo gba àwọn ọmọ nínú ọgbà, bẹ́ẹ̀ ni mo lé ewédú náà, ẹ̀kú, ilá gbogbo àwọn nǹkan yẹn mọ ní nínú ọgbà mi so wọ́n lẹ́ àwọn nǹkan tí ọma ò lè rí tí èmi sì máa n, tí èmi náà sì ni.